Lára ìbéèrè tọrẹ ẹ̀ mi Adetola bẹ̀rẹ̀ lọ́wọ́ mi lánàá ni wípé, "Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé?" Mo wá dá lóhùn wí pé, "Bẹ́ẹ̀ ni, nígbà tí mo wà ní ìlú Ìbàdàn, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń lọ sí ilé ìsẹ̀mbáyé ní gbogbo ọjọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Nígbà tí mo tún padà sí ìlú Èkó, èmi àti àwọn ẹbí mi náà a máa ń lọ sí ilé ìsẹ̀mbáyé láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀."

Lẹ́yìn tí èmi àti àwọn ọ̀gá mi ta parí ìpàdé ráńpẹ́ ta lọ ṣe ní ìlú Àbújá lánàá, ọ̀gá mi wá béèrè lọ́wọ́ mi wípé, "Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá?" Mo wá dá wọn lóhùn wípé mo máa ń mú àwọn èrò tuntun wá nípa rironu jìnlẹ̀, kíkà ìwé àti gbígba àmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn mìíràn.

Nígbà tí èmi àti ọ̀rẹ́ mi Fadékẹ́mi taájọ́ ń ṣe ìjíròrò lórí ọ̀rọ̀ kan, ó wá beere lọ́wọ́ mi wípé, "Ṣé o ti beèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rì?" Mo wá dá lóhùn wípé, "Bẹ́ẹ̀ni, mo ti bèerè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rì. Nígbà tí mo ní ìṣòro lórí iṣẹ́ mi, ó dẹ́ ran mi lọ́wọ́ lórí rẹ̀. Mo dẹ̀ rí ojútùú sí i nígbà náà."

Ọ̀rẹ́ mi Fadékemí beere lọ́wọ́ mi nígbà tí a ń ṣe ìjíròrò lórí ọ̀rọ̀ kan lánàá wípé, "ṣé o máa ń pa owó pamọ́?" Mo wá da lóhùn wipe bẹ́ẹ̀ ni mo máa ń pa owó pamọ́ fún ọjọ́ iwájú àti àìní pàtàkì.

Nínu ìjíròrò tí èmi àti ọ̀rẹ́ mi, ọmọṣẹ́wàá tajọ ń ṣe nílé mi lánàá. Ó wá béèrè lọ́wọ́ mi wípé, "ṣé o má ń gbọ́ podcast?" Mo wá dalóhùn pé, "béèni, mo má ń gbọ́ podcast nígbà tí mo bá ń ṣe ìrìnàjò tàbí nígbà ìsinmi. Mo níìfẹ̀ sí kí ń máa gbọ́ lọ́pọ̀lọpọ̀."

Níbi ijíròró tí èmi àti ọ̀gá mi Faladé ta lọ n'ílú Àbújá lánàá. Wọ́n wá bèrè lọ́wọ́ ọ̀gá mi wípé, "ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́?" Ọ̀gá mi wá dá wọn lóhùn wípé, "bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, mo sì le rán ènìyàn lọ́wọ́ nígbà pàjáwìrì."

Mo lọ sílé ọ̀rẹ́ mi, Ṣaléwá lánàá. Nínú ìjuroro ti emi ati e tajo wa ń ṣe, ó wá béèrè lọ́wọ́ mi wípé "Adékúnlé, kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan?" Mo wá dá lóhùn wípé mo máa ń ka ìwé, gbọ́ orin tàbí kí n máa wo fóònù mi nígbà tí mo bá ń dúró de nǹkan.

Nínu ìjíròrò tí èmi àti ìyàwó mi tán ṣe lálẹ́ àná, ó wá béèrè lọ́wọ́ mi wípé: "Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí?" Mo wá dá lóhùn wípé, rárá o, mi ò tíì lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Ṣùgbọ́n mo ti rí ibi tí wọ́n ti lé ẹnìkan kúrò níbi iṣẹ́ rí.

Akinwunmi ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ lọ́wọ́ mi lánàá wipé, báwo ni o ṣe máa ń pààrọ̀ ọkàn rẹ? Mo wá dá lóhùn wípé mo máa ń pààrọ̀ ọkàn mi nípa gbígbọ́ orin, ṣíṣe ìrìnàjò díẹ̀ tàbí kí n ṣe ohun tí mo fẹ́ràn.

Ìyàwó mi béèrè lọ́wọ́ mi wípé, "Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin?" Mo wá da lóhùn wípé, "Mo kẹ́yìn lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lẹ́yìn tá a wo eré ìdárayá tán.